Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? À, ètò mi fún ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà atí àkókò tí èèyàn máá ń sinmi lẹ́yìn ìgbà tí èèyàn bá ti fi gbogbo ọ̀sẹ̀ tí eyan báti fi ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ti máa ń sọ pé ọmọ tó bá ṣiṣẹ́ yẹ kó ní àkókò ìsinmi. Nítorí ìdí èyí, ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò ìsinmi fún gbogbo mutunmúwa tí ó bá ti fi ọ̀sẹ̀ tó bá ti fi ṣiṣẹ́. Tí ó bá sì ká owó mọ́ èèyàn lọ́wọ́, ó dá kí èèyàn sì fàájì, kí èèyàn dára yá, kó fi pa ironu rẹ́ àti láti tún fi múra fún ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun fún iṣẹ́.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

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín isẹ́ àti ìgbésí ayé? Ah! Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ pé èmi isẹ́ ogún ju èmi ènìyàn lọ. Tí ènìyàn bá sì ṣe isẹ́ tó ṣe kú, ọjọ́ kejì ni ẹlòmíò ti gbé níbi tí ènìyàn bá fi sí. Nítorí ìdí èyí, ó dáa kí ènìyàn dáàbò bo ẹ̀mí ara rẹ̀ kí ó sì ríi wí pé ìdọ́gba ó wà láàárín isẹ́, ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé eré ọ̀tọ̀. Ẹ̀yàn gbọdọ̀ ṣe kín ni mójútó ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Ẹ̀yàn ò gbọdọ̀ jẹ́ kí isẹ́ pọ̀ ju àmójútó ayé ẹni lọ. Nítorí ìdí èyí, ó dáa kí ènìyàn ṣiṣẹ́ mọ̀ níwọ̀n kó sì mójútó àlàáfíà àti ìlera ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí wípé tí ènìyàn bá kíyèsi ara rẹ̀ tí ò ṣe àmójútó àlàáfíà ara rẹ̀, nígbà tí ará bá bèrè, gbogbo iṣẹ́ tó ti ṣe, gbogbo owó tó ti pa nídìí iṣẹ́ náà kò ní tó tọ́jú ara rẹ̀.

Báwo ni, báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ah. Ni orílè èdè Nàìjíríà tí àwa àti ní ìlú Ìbàdàn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọkọ̀ máa ń ṣe ìdènà. Yálà ní ojú pópó ni àbí tí ọkọ̀ fúnra rẹ̀ tó bá ní di àmójútó bí a tún ṣe pẹpẹ́pẹ́ kó mọ̀ bá di pé yóò gbódò mọ́yàn lọ́wọ́. Ó sì tún ní a ìdènà ọkọ̀ tí èèyàn tún máa ń rí ní òpópónà ní ojú pópó látàrí tí sún kẹrẹ ọkọ̀, fà kẹrẹ ọkọ̀ bá wá. Nítorí ìdí èyí, àwọn ìdènà kọ̀ọ̀kan tí ó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò di pé èèyàn yóò ta mọ́ alùpùpù láti lọ sí ibi tí ó bá fẹ́ lọ kó mọ̀ bá di pé yóò pẹ̀ẹ́. Nítorí ìdí èyí, alùpùpù ni èèyàn máa ń gùn ní gbogbo ìgbà tí ìdènà bá ti wà fún ọkọ̀

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? A! Mo máa ń tọ́jú èékánná mi lóre kórè àti ní gbogbo ìgbà. Mi ò jẹ́ kí èékánná mi ó gún ṣòbò lọ tí mo fi n máa ń gé. Tí mo bá sì ti fi ọwọ́ jẹun tán, màá ríi dájú wípé mo fi omi àti ọṣẹ fọ ọwọ́ dáadáa kí n tó jẹun. Màá ríi pé mo fi omi àti ọṣẹ fọ ọwọ́ lẹ́yìn tí mo bá ti jẹun tán. Màá tún fi omi àti ọṣẹ fọ ọwọ́ gbogbo ìgbà. Kí ìgbà ni mo máa ń fọ ọwọ́ mi láti tún èékánná mi se.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Yorùbá bọ̀ wọ́n ní, “Ẹni bá dákẹ́, tara re ó bá dákẹ́.” Démímọ́ra kì n pọ́ lorúkọ tí ààrùn jẹ. Bomi lásiri, Tumisita Tumilásirí kì n fi ọ́ lẹ̀ lorúkọ táàrùn jẹ. Bẹ́ẹ̀ náà ni ìṣòro ẹni, tí ẹ́yań bá dákẹ́, tara re ó bá dákẹ́. Torí ìdí èyí, èmi ẹ fi ìṣòro mii pamọ́. Gbogbo àwọn akẹgbẹ́ mi àtàwọn ẹlẹgbẹ́ mi pátá ni mo máa ń sọ fún un pé, ‘Tọ́ ọ lágbájá o, nǹkan bái bái bài bai lo ń ṣe mi o. Ta mẹ́dù nǹkan bái bái bài bái ńi ṣe mi.’ Ìgbà tẹ́tí méjì mẹ́ta ó bá fi gbọ́, wọn ó rí àtúnṣe sí ìṣòro náà. Torí ìdí èyí, ìṣòro òkè ìṣòro náà kò ṣi bo tí wu kó ga tó. Yóò di pẹ̀tẹ́lẹ̀ nítorí pé ìrànlọ́wọ́ ó dìde, àánú ó sì fọhùn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, màá máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ láti má se jẹ́ kí ariwo kó dí mi lọ́wọ́ iṣẹ́ tí mo bá ń ṣe àbí láti má jẹ́ kí ariwo kó tako nǹkan tí mo bá ń ṣe. Yálà, mo fẹ́ sùn ni, yálà mo ní iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ láti ṣe ní ibi iṣẹ́ ni. Tí n wà fẹ́ kí ariwo kankan ó dí mi lọ́wọ́, màá máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? A! Dáadáa, lọ́pọ̀lọpọ̀ igbà ni mo ti fún yàn ní ẹ̀jẹ̀ rí. Àwọn elétò ìlera tí má ń kiri ìgbèríko kígberiko láti lọ gba ẹ̀jẹ̀ àti láti lọ fún ẹni tí ó bá kú díẹ̀ ká tó fún un ní ẹ̀jẹ̀. Wọ́n ti wá sí ilé ìwé gíga mi nígbà tí mo wà ní ilé ìwé gíga ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo sì ti ṣe kínní òun tí mo sì ti fẹ́ jẹ ẹ́ lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láì mọye ìgbà. Ìṣòro tí ó mú wa táa fi nílò ẹ̀jẹ̀, eledua ò ní gbé kó wa ṣùgbọ́n tí rú ìṣòro bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ torí ìdí ẹ náà ni a fi má ń ṣe ètò ìfúnilẹ́jẹ̀ nítorí àwọn tó bá nílò rẹ̀.

Ṣé o fẹ́ràn kíkọrin? A, gẹgẹ bí a ti mọ̀ wípé orin kíkọ ó ní ṣe pẹ̀lú ẹ̀bùn. Tí èèyàn ò bá ní ẹ̀bùn orin kò lè dédé kọ orin. Torí ìdí èyí, a o fẹ́ràn, mi l'ẹbún orin ṣùgbọ́n mo lè kọ kéékèèké tí ó bá wá sí mi lẹ́nu.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? À, oríṣìíríṣìí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa ń ṣe nígbà tí òjò bá rọ̀. Ìgbà mí ẹ́wẹ̀ẹ́ mo lè máa rẹ́jú. Ìgbà mí rẹ́wẹ̀ẹ́ mo ṣi lè mú ọbin mi wọlé ká máa ṣeré yokiyoki. Oríṣiríṣi ni ǹkan tí èèyàn ma ṣe nígbàtí òjò báa rọ̀. Ṣùgbọ́n ohun tó wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé màá ma rẹ́jú, màá ma fi aṣiko àti àkókò náà simin.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Hmm gẹ́gẹ́ bí mo ti sọ rí, kì í sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa ń fi aṣọ bora a rí àwọn àkókò mi torí jẹ́ wípé mo máa ń sùn pẹ̀lú ṣòkòtò pelebe nídìí mi. Àsìkò tútù, mhm, àsìkò tútù ni mo máa ń fi aṣọ ìbora bo ara lẹ́ẹ̀kọ̀kan. Nítorí pé mi ò nífẹ̀ẹ́ sí ooru, mo ti ń wò ó kéré mọ́. Nítorí ìdí èyí, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá sùn.

Ṣé o ní ètò, è sè ó ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, ibi ori ba dá ní sí lágbè tí mo bá rí iṣẹ́ sí ìlú mìíràn, màá rí láti lọ síbẹ̀. Kò sí ibi tí mo fẹ́ iṣẹ́ tó gbé mi lọ tí mi ò ní lọ. Ọ̀nà fún ònà ọ̀run elédùà máa jẹ́ kí ọrọ̀ tí a fi sí ìfun kí ó rán wa lọ sí ọ̀run. Torí ìdí èyí, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn.

Tí ó máa ń lo ọ̀pá ìfámúrà nígbà tí ó bá ń mu ohun mímu. À, èmi ò o fi gbogbo ara láì se obìnrin, obìnrin lè mí mọ̀ tí ó máa ń lo ọ̀pá láti fi fà nkán mímu mu. Sugbon èmi ò, ti e báà tí bá ń wá ìfe, ohun kohun tí mo bá fẹ́ mu, uhm máa ṣẹ́ sí inú ifé, uhm sì máa dáa mu. Yàtọ̀ sí ká máa fii ọ̀pá ìfá nkán mu ká máa fi mu nkán, èmi è lò.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà bá àwọn oníbàárà lu sọ̀rọ̀. Mo lè pe wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, mo lè fi ohùn sọ̀rọ̀, mo lè bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Oríṣiríṣi ọ̀nà èyí tí mo bá mọ ibi tó ń gbé tí mo mọ, tí mo mọ ibi ilé tó ń gbé, ìlú tó gbé tí ó jìnnà sí tó jẹ́ bí àrẹ́sẹ̀ pa mi. Máa wá rú oníbárà bẹ́ẹ̀, màá wá lọ sílé.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbá? Kèèé, kéègbà àsìkò, kéègbà mí lásìkò púpọ̀, bi mo bá ti jẹun ọ̀sán, lẹ́yìn ti mo jẹun ọ̀sán tán tí mo sì sinmi bí i ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ọ̀tí tán. Gbogbo nǹkan tí mo bá ń ṣẹ́ lẹ́yìn àsìkò náà tí mo fi lẹ́jù mo fi lọ jẹun, màá tún padà sórí rẹ̀, tún padà sí ìrírí iṣẹ́ òòjọ́ mi. Fun idi eyìí, ìgbà tí ó máa ń gbà mí lẹ́yìn ìsinmi láti sinmi oúnjẹ ọ̀sán ni látì bí ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún.